Báwo ni mo ṣe máa ń ranti àwọn àdéhùn mi. Alákọ̀kọ́ mo máa ń fi, à mi ò kí ń ṣàdédé ṣàdéhùn, tí mo bá ṣàdéhùn fún èèyàn mo máa ń fi sí ọkàn. Alákọ̀kọ́ nìyẹn mo máa ń fi àdéhùn mi sí ọkàn. Ẹlẹ́keji òun ni wípé mo máa ń kọ sílẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Màá kọ sílẹ̀ kí ń má ba à gbàgbé.

Ṣé mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Ṣé mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mi ò fi bẹ́ẹ̀ ni àwọn oníbàárà ní tòsí. Nítorí díẹ̀ yìí, èmi nìkan mo máa ń sábà jẹ oúnjẹ ọ̀sán. Sugbon mo sì lè jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú ẹnikẹ́ni tó bá wà ní ẹ̀gbẹ́ mi.

Ṣé mo ní aṣọ wíwẹ̀? Ṣé mo ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni o, mo ní aṣọ wíwẹ̀. Oríṣiríṣi aṣọ òhun ní mo ní. Oríṣiríṣi aṣọ àti wíwẹ̀ ni o. Àti ti sísun gbogbo rẹ̀ òní mo ní.